Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi kò ju yàrá mi gangan lọ nítorí kì í ṣe ariwo níbẹ̀. Máa ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti bẹ ìwé mi wò. Mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti, mo ṣà ní silent time ṣá.

Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa wo àwòrán púpọ̀, sùn ó dálé orí ibi tí àwòrán bá ṣe lè dùn sí ni mò máa ń lo àkókò mi ní lórí. Tí mo bá ní kí n wo dáadáa, á fẹ́ tó bí wákàtí mẹ́rin sí márùn ún lójúmọ́ tí mò fi máa ń wo àwòrán. Ti e bá rán tí mo sọ̀ lẹ́ẹ̀kan pé ó dá lórí o tí àwòrán náà bá lè dùn sí.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí pé òfin ìjọba ni. Tí mi ò bá dẹ tẹ̀lé, á fa ìjà láàárín èmi àtàwọn ọlọ́pàá. Ẹyin gan mọ bó ti ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ṣe rí lórí lédè yìí pé eléribú ni.

Ẹ ṣé fún ìbèrí yìí nípa ṣé mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí tí mi ò bá ka dáadáa, ó lè fa ẹ̀, ohun tí àwọn Yorùbá ń pè ní gbómi sí omi ó tó láàárín èmi àti oníbàárà mi. Ẹ ṣé fún ìbèrí yìí.

Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè tí ẹ béèrè nípa ṣé mò ń rántí àlá mi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí kì í rántí àlá rẹ̀ ṣùgbọ́n èmi ó dá mi lójú wípé mò ń rántí àlá mi. Kódà mò ń rántí tí jọ òní wípé mo di agbábọ́ọ̀lù àgbà èyí tí wọ́n ń pè ní Messi. Níṣe ni mò ń gẹ everybody.

Ẹṣeun púpọ fún ìbéèrè yì nípa ṣe etí mi dára. Láàkọ́kọ́ náà mo dúró pẹ́lú élédùwà tó ṣẹ̀dá ayé. Òun ló fún mi ní ayé, tó fún mi ní ohun gbogbo tí mo ní. Bẹ́ẹ̀ni, etí mi dára. Mo dẹ́ ń gbọ́ràn, mo ń gbọ́ gbogbo ohùn ènìyàn lórísìírísìí. Ó tó n to yẹ kí a fi ọpẹ́ fún fọlọ́hun. Mo ń gbọ́ràn, mo ń gbọ́ ọ̀rọ̀. Etí mi dẹ̀ dára.

Ẹ̀ṣeun gan fún ìbẹ̀rẹ̀ yìí nípa ìrọ̀rí mélòó ni mò máa ń lo? Ẹ, ta bá ní ká wò dáadáa, ẹ̀, gbogbo ènìyàn ló fẹ́ràn láti máa lo ìrọ̀rí méjì. But, nípasẹ̀ pé èmi ni ẹ̀ ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ náà lówó ẹ̀. Ìbẹ̀rẹ̀ máa, máa, máa dáhùn pẹ̀lú pé méjì ni mò ń lò. Mo máa fi ẹyọ kan sí orí, màá fi ìrọ̀rí èkejì mo le dímú kí n wá mọ́yà.

Ṣé fún ìbéèrè tí ẹ béèrè yìí nípa ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, bẹ́ẹ̀ni mo máa ń fi pamọ́. Nítorí cloud ó jẹ́ ibi ìfikanpamọ́ tẹ́ pé nkan oo le sọnù láéláé. Ó jẹ́ pé, ṣe ìwùlẹ̀ jẹ́ pé bí à f-fóònù àwọn mìíràn ràn mí, àn fóònù ìbánisọ̀rọ̀ mi ó sọnù. Bí oo bá sọnù tí mo rí fóònù mi rà, màá, màá le, màá le, màá le retrieve rẹ̀

Láì sẹ́nu kù, ẹ ṣe é fún bèrè lákọ̀ọ̀kan ná nípa báwo ni, báwo ni òun ṣe máa ń mú àwọn èrò tuntun wá. Èrò tuntun máa ń wá lọ́pọ̀lọpọ̀ tí mo bá ń gbọ́ orin. Mo fẹ́ràn orin fújì lọ́pọ̀lọpọ̀, èmi máa ṣe ń gbọ́ orin fújì. Bẹ́ẹ̀ ni èrò tó mu gbọn dání ṣe máa ma wá sọ́kàn mi. Orin fújì jẹ́ orin ìtùnú, orin ìfi ọkàn balẹ̀, ó ń fi ní lọ́kàn balẹ̀, ó dè mú èrò ọ̀tún wá sí ọkàn mi àti ayé mi.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Nípa báwo ni mọ̀ ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ó pẹ́ pẹ̀lú tí oun tí mo bá lè fi rán ẹni náà lọ́wọ́ máa fi wà ní ìkáwọ́ mi. Tí oun tí màá bá fi rán ẹni náà lọ́wọ́ tí kò bá fi sí ní ìkáwọ́ mi, mi ò ní ní ran lọ́wọ́. Ṣùgbọ́n tó bá fi wà ní ìkáwọ́ mi tó jọmọ́ bí i kí ẹ̀yàn fún ni lówó láti fi rán lọ́wọ́ àbí láti bá yan jíṣẹ́ kan àbí òmíràn. Oun nìkan.

Eseun púpọ̀ fún ìbéèrè tí ẹ béèrè nípa irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn láti mọ̀ fún àwọn ènìyàn. Pẹ̀lú irú, mi ò ní lè sọ wípé ǹkan pàtó báyìí ni mo fẹ́ràn láti mọ̀ fún àwọn ènìyàn. Mi ò kí ń fún àwọn ènìyàn lówo, towó náà bá fi wà ní ìkáwọ́ mi, mo lè fún wọn, kí wọ́n ra ohun tí àwọn fún ara wọn, tí wọ́n bá fẹ́ràn lọ́kà ara wọn. Nítorí, mi e se ọlọ́hun tó mọ̀un tí wọ́n ń fẹ́. Àwọn ni wọ́n mọ̀ tí wọ́n ń fẹ́. Ó yẹ kí orí owó kó yanju gbogbo ilẹ̀ tó jọmọ́ wọn. Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn láti mọ̀ fún àwọn ènìyàn?

Tọ́, lákọ̀kọ́ ná, ìbà fún Elédùmarè ọba tó ṣẹ̀dá ayé. Nípa ìbèrè, tẹ́ bèrè npe ṣé mo ma wọ ohun aṣọ, oun tí àwọn òyìnbó ń pè ní jewelry. Ọ̀rọ̀ lórí ohun, ọ̀rọ̀ gbogbo lórí owó tí ó bá ti wà. Mo nígbàgbọ́ pé onikuluuku ló fẹ́ràn láti máa wọ ohun aṣọ tí owó bá wà nìyẹn. Bí ó bá dé sí tọ́, nítorí oun tí ẹni bá lè rà, ni wọ́n lè wọ̀ sọ́rùn. Mo fẹ́ràn rẹ̀. Ẹ lè send owó kin lè fira.

A ẹ ṣeun fún ìbéèrè tẹ béèrè nípa ṣé o máa n wọ fìlà. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà. Mo jẹ́ ẹni tó fẹ́ràn gidi gan láti máa wọ fìlà. Nítorí rẹ̀ gan an, ó jẹ́ kí àwọn èèyàn kan máa bẹ̀rẹ̀ sí ní pè mí ní bàbá, bàbá, bàbá Yorùbá láàdùgbò.

Ẹ̀ṣọ́ gan fún ìbéèrè yìí nípa oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jùlọ. An, oṣù tí mo fẹ́ràn jù lọ ò lè kò, kò kii se oṣù mìíràn ju oṣù ọjọ́ ìbí mi lọ, èyí tó ń ṣe November. Hmm, mo fẹ́ràn opo rẹ̀ púpọ̀ torí àjọyọ̀ tí mo máa ń ṣe ní ọjọ́ náà ntorí pé ó jẹ́ ọjọ́ ìbí mi so, nítorí náà mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, ẹ̀ṣeun lakọ̀kọ̀ fún ìbéèrè nípa ṣe o ní ètò ààbò kọ̀m̀pútà. Ọníkulùkù ló ní ètò ààbò kọ̀m̀pútà nítorí láti dáàbò bo lọ́wọ́ àwọn ẹni tó máa ń gbé nǹkan. Nítorí náà, mo ní ètò ààbò kọ̀m̀pútà láti fi dáàbò bo kọ̀m̀pútà mi kó má lè bọ́ ṣọ́wọ́ ọwọ́ kọ́wọ́.

Ẹ ṣeun fún ìbéèrè yìí Tẹ́ẹ béèrè nípa báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Mi máa ń pín dáadáa láàárín àwọn ọ̀rẹ́ mi nítorí kò síka kan tó juka mìíràn lọ. Bákan náà ni gbogbo wa ṣe rí. Nítorí náà mi màá ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní déédéé. Oníkúlùkù ò máa gba owó déédéé.

Ẹṣeun púpọ̀ fún ìbéèrè ti ee bẹ́rẹ́ nípa nígbà wo ni mọ kẹ́yìn lọ wo è olùwunni, ẹ kí máa ní rántí oó máa jẹ́ è oṣù, oṣù March ní ọdún tó kọjá, èyí tó, èyí tí wọ́n ń pè èyí tó jẹ́ ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n, hmmm ìjọ tó jẹ́ nìyẹn, ìjọ tí mọ̀ọ́ lò ni yẹn. Oṣù March ní ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n.